Mo fẹ́ràn kín máa wọ bàtà aláhamọ́sẹ́ dáradára. Nígbà tí bàtà aláhamọ́sẹ́ yí jẹ́ bàtà tí mo nífẹ̀ẹ́ sí láti kékeré ó sì jẹ́ bàtà tó máa ń dáàbò bo ẹsẹ̀ mi yàtọ̀ sí iṣẹ́ tí mo ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ onímọ̀ ẹ̀rọ. Mo fẹ́ràn láti máa wọ bàtà aláhamọ́sẹ́ yálà mo wà ní ẹnu iṣẹ́ ni àbí mo wà ní ilé àbí mo wà ní ìrìnàjò. Mo fẹ́ràn kín máa wọ bàtà alábọ̀tán tó jẹ́ bàtà tó ń dáàbò bo ẹsẹ̀ láti òkè dé abẹ́ gẹ́gẹ́ bí bàtà aláhamọ́sẹ́ tí a mọ̀ sí kọfà ṣù.

Máa rí dájú pé ọjà mi dára nípa kí n lọ ra, kí n bá àwọn aláràtúrà mi tó, tó, tó, tó ní ọjà tó dára kí n bá wọn dùùpọ̀. Àbí nípa pé kí n rí dájú pé mo ṣe ìwádìí ọjà náà dáradára kí n tó ràá. Màá rí pé mó se iwádìí lọ́dọ̀ àwọn irúfẹ́ nǹkan tí wọ́n fi ń ṣe ọjà tí mo fẹ́ rà. Yíì, màá sì rí dájú pé ó jẹ́ ọjà tó dára ó sì jẹ́ nǹkan tó dára ni wọ́n fi ń ṣe. Nítorí pé mo fẹ́ràn nǹkan tó dára dáradára kí n sì lè ta fún àwọn alábàárà mi náà.

Mo fẹ́-- ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, ó jẹ́ ọjọ́ Àlàmísì. Tí ọjọ́ Àlàmísì jẹ́ ọjọ́ tí a yà sí ọ̀tọ̀ láti lọ máa ṣe àbẹ̀wò fún àwọn oníbàárà wa, ká wo irú ìdojúkọ tí wọ́n ní níbi ọjà. Ó jẹ́ ọjọ́ tí a sì máa ń fi ìfẹ́ hàn ara wa ní ẹnu iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ alára tunta. Ọjọ́ Àlàmísì jẹ́ ọjọ́ tí a tún máa ń ṣe àjọṣepọ̀ ìpàdé gbogbo gbòògbò ní ẹnu iṣẹ́ tó jẹ́ ọjọ́ tí a yà sí ọ̀tọ̀ láti ṣe mímọ̀ àti láti ṣe àbẹ̀wò fún ara wa ní ẹnu iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ìpàdé lórí fóònù dáradára. Nígbà tó jẹ́ pé mo jẹ́ èèyàn tí ọ̀wọ́ mi máa ń kún fún gbogbo ìgbà. Fún di eléyìí, gbogbo ìpàdé tí a bá fẹ́ se yálà pẹ̀lú àwọn alábàárà mi ni, or àbí pẹ̀lú àwọn alájọsepọ̀ àbí ọ̀rẹ́ àbí ẹbí, mo fẹ́ran kí n mọ ṣe ìpàdé ní orí fóònù. Léyìí tó jẹ́ pé a ó lè sọ ọ̀rọ̀ náà lásọ yera wa ní orí fóònù láìsí pé ó dì mi lọ́wọ́ lórí isẹ́ tí mò ń se. Rárá, fún idi eléyìí, mo fẹ́ran kí n máa se ìpàdé ní orí fóònù dáradára. Kódà mo sì se ìpàdé kányìn ní orí fóònù ní alẹ́ àná.

Mo fẹ́ràn kí n mọ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní gbòkélé, nígbà tí mi ò jẹ́ èèyàn tó fẹ́ràn kí n mọ pa nǹkan láriwo tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ. Fun idi eléyìí tí má fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, màá ṣe é ní wọ́rọ́wọ́, léyìí tí màá pe ẹbí, ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ tí màá sì gba ilé tó jẹ́ bí yàrá kólóbo tó lè gba àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi láti ṣe ọjọ́ ìbí mi. Gẹ́gẹ́ bí ọjọ́ ìbí tí mo ṣe ní ọdún tó kọjá, mo ṣe é ní wẹ́rẹ́wẹ́rẹ́ tí kò jẹ́ ǹkan tí ó pọ̀ jù.

Rárá o, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata rárá. Nígbà tí mo jẹ́ ẹni tó ní láti ṣe ìbẹ̀rù fún àìsàn jẹjẹrẹ fún ìdí eléyìí, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata rárá. Kó sì ní ata náà ní ìwọ̀ntún ìwọ̀nsì. Nígbà tí mi ò sì fẹ́ràn oúnjẹ tí kò ní ata rárá tó jẹ́ eléyìí tó máa ń mú ọkàn rìn mí fún ìdí eléyìí. Mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata lọ́pọ̀. Mo fẹ́ràn oúnjẹ tó ní ata níwọ̀ntún ìwọ̀nsì. Láti dáàbò bo ara mi, mi ò kí ń jẹ oúnjẹ tó ní ata púpọ̀.